Bẹ́ẹ̀ni mo fẹ́ràn òru gidi gan ni. Nítorí pé ní òru, gbogbo bí máa ń wà ní ìdákẹ́jẹẹjẹ ni. Ohun tí ènìyàn bá fẹ́ ṣe, àsìkò náà gan-an ló wu, ló rọrùn láti ṣe. Kò sí ariwo, kò sí ìdènà, kò sì sí pé ènìyàn kan yóò máa yọjú sí ǹkan tí ènìyàn bá ń ṣe. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti wà ní òru.

Èmi ò máa ṣe ètò agogo ìjíkàn. Àkókò tó bá ti wù mí ni mo máa ń dìde. Ọ̀pọ̀ ìgbà mo máa ń jí láàárín òru pàápàá. Mi o nílò agogo iji làti maa dide kúrò ni orí ibusu mi.

Ní ìlànà tuntun wa níbi bàì, àwa ò kí ń dédé fi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò. Àmọ̀, tá bá ní ǹkan tí à ń ṣe bí ayẹyẹ tàbí bóyá àsìkò ọdún bí ọdún Kérésìmesì, ọdún iléyá àti àwọn oríṣiríṣi ọdún tàbí à ń ṣọjọ́ ìbí, à ń gbọ́mọ jáde, à n ṣègbéyàwó, ìgbà yẹn la lè dáná tá a máa fi oúnjẹ ránṣẹ́ sí àwọn aládùúgbò.

Kò sí àsìkò tí mi ò lè jẹ oúnjẹ alẹ́. Ọ̀pọ̀ ìgbà mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago méje àbọ̀. Nígbà míràn tí mi ò bá sì ráyè tètè dáná, mo lè jẹ oúnjẹ alẹ́ lágo mẹ́sàn án. Kódà bó jẹ́ ago mọ́kànlá ní òru ni mo ráyè jẹun, èmi máa jẹun. Kò sí àkókò kan pàtó tí mi ò lè jẹ oúnjẹ alẹ́ o, níwọ̀n ìgbà tí ebi bá ti ń pa.

Tí òrùn bá ti mú gidi, mi ò fẹ́ràn láti máa jáde rárárárá nítorí wípé ó máa ń jẹ́ kí ara mi gbóná sóje. Bákan náà o sì máa ń jẹ́ kí n làágùn. Àmọ́ nígbà mìíràn tó jẹ́ pé kò sí bí a ti lè ṣe, a máa jáde sínú òrùn. Mo máa ń múra pé kí n tètè lọ ibi tí mo ń lọ, kí n tètè padà sí ilé, mo sì máa ṣọ́ ara mi nìyẹn.

Ní inú àpò owó mi, mo ní ẹ́, kọ́ọ̀sì ìfowópamọ́ èyí tí olóyìnbó n pé ni wallet nítorí pé gbogbo ibi tí mo bá ń lọ, oun ni èyí máa ń bá mi n lo. Bákan náà, ohun kan tí ò lè ṣalai má sì nínú àpò owó mi ni gègé torí pé ó ṣe ṣe kí eeyan ní nkán tí eeyan fẹ́ kọ sílẹ̀. Opo ìgbà, owo náà a si tun maa wa nínú re.

Nínú yàrá tí mò ń wà níṣinṣinyi, ibùsùn wà níbẹ̀ èyí tí mò sùn sí orí rẹ̀. Bákan náà ni ìfọwo--rọrí, ìfirọrí wà níbẹ̀. Ni apá òsì, mo gbé àwọn báàgì aṣọ mi sí ibẹ̀. Bákan náà, wardrobe wà lára ògiri. Mo sì ní, mirror tí ó wà lára ògiri náà.

Yorùbá bọ̀, wọ́n ní ọ̀rọ̀ o ni tóbi tóbi káà fi ọbẹ̀ bu, kò dẹ̀ sí bi ọ̀rọ̀ ṣe lè wuwo tó. Ẹnu naá là máa fi sọ. Bí mo ṣe máa ń gba ènìyàn ní mòrán, nínú ọ̀rọ̀ tó bá nira ni pé, màá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ náà, màá sì rò ó jinlẹ̀ ohun tí ènìyàn le ṣe, màá sì fi ṣàlàyé fún un, o wá kú sọ̀wọ̀ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe, bó tile jẹ́ pé kì í ṣe gbogbo nǹkan ni mo mọ̀ tóún ṣe. Àmọ́ tí aṣọ bá yá, mo mọ bí a ṣe ń ran. Tí iná bá bàjẹ́, àwọn ohun tí a máa fi ń finá sí ẹ̀rọ àtàwọn nǹkan kan, mo lè tún ṣe. Ohun tí ó ń gbéná dúró lókè bó bá bàjẹ́, mo lè tún ṣe. Bí bàtà bá já, mo lè ran. Bẹ́ẹ̀ni, mo mọ àwọn nǹkan kan tun ṣe.